Been mo ní orúkọ ìnagijẹ nígbà tó mo kéré a máa ń pè mí ní orúkọ ìnagijẹ tó ń jẹ́ eegun ìdí. Ìdí rẹ̀ tí àwọn aradugbo ṣe máa ń pè mí ní igun ìdí nígbà tí mo kéré mi ò sanra.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọ̀ funfun. Mo fẹ́ràn àwọ̀ funfun gan. Ìgbàkígbà tí mo bá wọ nǹkan tó jẹ́ aláwọ̀ funfun, inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá, mo máà ń fẹ́ràn bí ó ṣe máa ń taná lára.

Mo fẹ́ran wíwo àwọn ìràwọ̀. Mo fẹ́ran bí ìràwọ̀ ṣe máa ń tàn lójú ọ̀run. Mo fẹ́ran bí ó ṣe máa ń rì bí ìgbà tí ìràwọ̀ náà ó ń rìn lọ, ayé ń tẹ̀lé. Mo fẹ́ran rẹ̀. Bo ṣe é ṣe winiwini lójú ọ̀run. Mo fẹ́ran rẹ̀.

Mi ò wọ gíláàsì o. Ṣùgbọ́n mo ní gíláàsì. Ọ̀pọ̀lọpọ̀ gíláàsì ni mo ní ní ilé. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò wọ gíláàsì sójú. Mo ní èyí tí ẹ máa ń wọ nínú òrùn, mo ní èyí tán fíń ka ìwé, mo lè tálè wọ̀ tí mo bá ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára mi.

Owó tí mò ń gbà ò dára tó, ṣùgbọ́n ó ní ohun kan tó ń dí, ó ní àwọn nǹkan tí ó ṣe é ṣe, ṣùgbọ́n kò dára tó. Tí a bá ní ká wo bí nǹkan ṣe lọ nílùú orílẹ̀-èdè táwa yìí, owó tí mò ń gbà kò dára tó láti lè tò fún mi ní lílò.

Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan o. Kò sí irúfẹ́ oúnjẹ ọ̀ún náà tí èmi kò le jẹ. Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Tí oúnjẹ bá ti dùn tó sì dùn-ún wò lójú, èmi a máa jẹ ẹ́. Mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá lẹ́ẹ̀kọ̀kan. Nígbà mìíràn tí mo bá tètè jí tí mo sì rí pé mo ní okun láti rìn yíká ládùúgbò fún bí i ìgbà díẹ̀, mo máa ṣe irú eré ìdárayá náà láti lè mú kí ara mi kùnà dáadáa àti láti bọ̀n àwọn fáàtì tó bá wà ní ara.

Mo máa ń tọrọ àforíjìn láti bí mo ṣe ń tọrọ àforíjìn ni wípé tí mo bá ṣákiyèsí pé boya, mo ṣẹ́ ẹni kan, mo lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láti sọ fún irúfẹ́ ẹni náà pé kó dárí jí mi. Mo lè pe ẹni náà náà lórí aago láti lè tọrọ àforíjìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi dáadáa. Ó da, ó máa ń wù mí kí rí yàn bá mi jẹ oúnjẹ mi, kí n má dà nìkan jẹ oúnjẹ mi. Ó máa ń múnú mí dùn tí mo bá rí ẹ̀yàn kí yàn tó bá gbà láti bá mi jẹ nínú oúnjẹ mi, inú mi máa ń dùn.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò ti è mọ̀ rárá rárá bí èèyàn ṣe lè fọn. Mi ò mọ̀ bí a ti ń fọn. Mi ò mọ̀ bí a ti ń fọn rárá. Kò bá wù mí tí mo bá mọ̀ ọ́ ṣe. Àmọ́ mi ò mọ̀ ọ́ ṣe. Mi ò mọ̀ bí a ti ń fọn.

Rárá o, mi ò ní àwòrán alára. Mi ò ní àwòrán alára. Ìdí tí mi ò ṣe ní àwòrán lára ni wípé mi ò kín fẹ́ kí ǹkan kan rárá sí ara mi. Ìdi lele tí mi ò ṣe ní àwòrán kankan ni ara.

Mo máa ń ṣe irun mi ní dídi, ìgbà mí ní kíkó, ìgbà mìíràn mo máa ń fi ohun tí a ń pè ní attachment kún irun náà láti lè dìí. Ìgbà mìíràn ni màá túu, màá yáá, màá lọ fi ọṣẹ síi.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ dáadáa. Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Títí òwúrọ̀ náà ó máa ń jẹ́ kí èèyàn ní agbára láti lè tètè ṣe iṣẹ́ tí ìmọ́lẹ̀ bá tètè mọ́ ní àárọ̀. Ẹni fẹ́ roko, á ri òkò lo; ẹni fẹ́ ròdò, á ròdò lo torí gbójúlẹ̀ ti mọ́ fún wọn láti rin ọ̀nà náà.

Mo máa ń fi aṣọ bórá bò ara nígbà kúgbà tí mo bá fẹ́ sùn. Mo máa ń fi aṣọ búrá bò ara. Kódà nígbà mì tó bá jẹ́ wípé òru mú, mo máà fi aṣọ búrá náà sí ẹ̀gbẹ́ mi àbí kí n fi lé ara kí n tó sùn.

Bẹ́ẹ̀ni o, orí máa ń fọ́ mi nígbà kọ̀ọ̀kan. Eléyìí ò kí n ṣẹlẹ̀ ní lórèkórè, ẹ̀ẹ̀kanlá rẹ̀ náà la máa ń rí tí orí máa ń fọ́ mi. Bóyá tí mo bá ṣiṣẹ́ ju, ó sì lè jẹ́ bóyá tí mi ò bá ní àyè láti fi sinmi, èyí máa ń fa orí fífọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Àmọ́ kọ́kọ́rọ́ kan b'eyin ajá jẹ́. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń jó. Bí mo ṣe fẹ́ràn jíjó tó, mi ò mọ̀ ọ́ jó. Ó wù mí k'emi náà mọ̀ ọ́ jó kí n lè máa jó bí mo ṣe fẹ́ràn rẹ̀.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi dáradára. Mi ò kí ń sí n lé láàárín ọ̀sẹ̀, mi ò kí ń sí pẹ̀lú ẹbí mi láàárín ọ̀sẹ̀. Ìgbà tí mo máa ń ní pẹ̀lú ẹbí mi náà ni òpin ọ̀sẹ̀, tí mo bá sì ti wà pẹ̀lú ẹbí mi ní òpin ọ̀sẹ̀ bẹ́yẹn, ajọ máa ń wà papọ̀, a máa dọ̀wẹ̀kẹ́

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn dáadáa. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn, èyí tí wọ́n máa ń pa fún wa nígbà tí a kéré. Mo fẹ́ràn rẹ̀, ẹ́, Ìjàpá àti yánníbo. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa ń pani lẹ́rìn-ín.

Mo máa ń wọ ìbòjú lójoojúmọ́ fún ìgbà díẹ̀. Ìgbà mìíràn o lè jẹ́ bí i wákàtí kan sí wákàtí méjì, o wá pọ̀ ju àárí ru ẹ́rí, wákàtí mẹ́ta.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò dáadáa, èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa ń ṣe ìpè fídíò pẹ̀lú ara wa láti lè rọ́jọ̀ ara wa ká mọ ohun tí ẹni kọ̀ọ̀kan ń ṣe. Ó máa tún ń jẹ́ kí ọ̀rọ̀ ta bá fẹ́ sọ kò wọra dáradára. Mo máa ń ṣe ìpè fídíò.

Ìlànà ìpolówó mi jẹ́ èyí tí mo máa ń ṣe ní orí WhatsApp. Orí rẹ̀ ni mo ti máa ń ṣe ìlànà ìpolówó. Ohun tí mo bá ń tà, mo máa gbé àwọn ọjà náà sí orí WhatsApp. Ó lè jẹ́ fídíò ìgbà mí picture má tọ̀ sí orí WhatsApp status mi fún àwọn èèyàn láti rí kí wọ́n déle mú nǹkan tí wọ́n bá fẹ́ rà.

Bẹ́ẹ̀ni o, mo ti lu etí mi. Mo bá etí, mo dàgbà gbọ́n ju mọ̀ pé etí mi wà ní lílu ni. Mi ò mọ̀ gbà tí wọ́n lu. Bóyá ìgbà tí mo kéré ni àwọn òbí mi ti bá mi dá etí mi lu ni o, mi ò mọ̀. Àmọ́ ohun tí mo mọ̀ ni wípé mo gbọ́njú mọ̀ pé wọ́n lu etí mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò tó pọ̀ tó pọ̀ lórí fóònù mi. Tí mo bá ṣàyẹ̀wò ìméèlì mi, àwọn ìméèlì àìwúlò náà máa ń wà nínú ẹ̀ tó jẹ́ wípé mo máa ní láti kó wọn dànù kúrò lórí fóònù mi torí wípé wọn ò wúlò.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lọ sí ilé, lọ rí ẹbí mi, ìyẹn ọmọ mi àti ọkọ mi àti àwọn òbí mi. Bẹ́ẹ̀ ni àwọn àbúrò mi náà ka lè jọ wa papọ̀, ká ṣe ohun gbogbo papọ̀, kí inú wa kí ó lè dùn.

Mi ò kí ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ní ọ̀rẹ́ kóòrè o. Ìgbà tí mo bá rí wípé mo nílò òmíràn náà ni. Àmọ́ láti ìgbà tí mo ti ń lo ẹ̀rọ ayárabíàṣá yìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, mi ò tí ì ní èrò láti ra òmíràn.

Mo máa ń ṣètò àwọn ìmélì mi dáadáa, tí mo bá ti ṣàyẹ̀wò ẹ̀, tí mo rí pé àwọn ìmélì mi wà tí kò wúlò, mo máa yọ wọ́n kúrò nínú ìmélì mi, kí ààyè lè wà fún àwọn mìíràn tí mo mọ̀ wípé ó wúlò.

Mo rántí ìgbà tí mo kiri ọjà fún àwọn òbí mi tí ajá gé mi jẹ. Mo kọ mi ò sọ nílé fún àwọn òbí mi wípé ajá gé mi jẹ. Ọ̀rẹ́ mi kan ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi tí mo sọ fún ló sọ fún àwọn òbí rẹ̀, tí wón sọ fún àwọn òbí mi.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ó lè má jẹ gbogbo nǹkan ni mo mọ̀ bí a ti ń tún ṣe, àmọ́ mo máa ń gbìyànjú láti ríi dájú wípé bí ǹkan bá bàjẹ́, mo máa ń fẹ́ wò ó láti mọ̀ bóyá ohun tí mo lè ṣàtúnṣe rẹ̀ fúnra ra mi ni.

Ohun tí mo bá fẹ́ rà ló máa jẹ́ kí n mọ ibi tí mo ti fẹ́ rà. To ba se pé mo fẹ́ ra nǹkan ìsebẹ̀, màá lọ sí ọjà. Lẹ́bàá lé mi lọ ra àwọn nǹkan èlò ìsebẹ̀. Tí mo bá fẹ́ ra aṣọ/bàtà, ìgbà mìíràn mo lè lọ ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tà, ìgbà mi mo lè rà lórí Íńtánẹ́ẹ̀tì.